Ẹ̀ ń bèèrè pé ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù. Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Satide. Mo sì fẹ́ràn ọjọ́ Friday náà. Mo fẹ́ràn ọjọ́ Ẹtì, mo fẹ́ràn ọjọ́ Ẹtì, mo dẹ̀ fẹ́ràn ọjọ́, ọjọ́ àbámẹ́ta. Àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù lọ́sẹ̀ nìyẹn, ọjọ́ Ẹtì àti ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jù lọ́sẹ̀. Gbogbo àwọn ọjọ́ tó jẹ́ tí pé ọjọ́ iṣẹ́, ọjọ́ iṣẹ́, ọjọ́ ajé ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, mi ò, mi ò fẹ́ràn ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ Ẹtì àti ọjọ́ àbámẹ́ta, òun ni mo fẹ́ràn jù. Ọjọ́ Ẹtì àti ọjọ́ ab-àbámẹ́ta ni mo fẹ́ràn jù.

Ẹ ń béèrè pé ṣe mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Èmi ò fẹ́ràn ẹ̀ nítorí pé nǹkan tí èmi bá fẹ́ràn ni mo fẹ́ràn. Àwọn àlọ́, mo máa ń rí àwọn àlọ́ apanilẹ́rìn tó máa ń ṣe fún àwọn ọmọdé tó máa ń mú ẹ̀rín wá. À mí ò, èmi ò, mi ò ráyè àwọn, irú àwọn kìní yẹn mi ò ráyè. Wọn ò si se fún mi rí. Wọn ò ṣe fún mi rí. Wọn ò ṣe fún mi, mi ò ráyè, mi, mi ti ẹ̀, mi ì fẹ́ràn ẹ̀. Ǹkan tí mi ò bá fẹ́ràn ni mi ò fẹ́ràn. Mi ò fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Hmm, ẹ ní pé nígbà wo ni mo máa ń gẹrun mi. Ẹ̀ kankan ni mo máa ń gẹrun mi. Ó ti e tipé ti mo ti gẹrun gbẹ̀yìn, a tó bí oṣù méjì sí mẹ́ta sẹ́yìn tí mo ti gẹrun gbẹ̀yìn. Nítorí pé mi ò fẹ́ràn láti máa máa gẹrun bẹ́ẹ̀ náà. Mi ò fẹ́ràn e Àwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi pé kí n lọ gẹrun, kí n lọ gẹrun. Máa má ra nǹkan aládùn ní gbogbo ìgbà. Kí n lọ gẹrun, kí n lọ gẹrun. Èmi ò kí ń gẹrun bẹ́yen náà. Ǹnǹkan tó má faa inilára, mi ò kí ń ṣe. Nítorí pé tin, tí èmi bá gẹrun, ó máa ń, ó máa ń fa inilára sí mi. Ǹnǹkan tó máa ń fa inilára sí mi, mi ò kí ń ṣe. To ba, mo, mo rí dájú pé mi ò kí ń gẹrun, mi ò kí ń gẹrun rárá rara. Mi ò fẹ́ràn láti máa máa gẹrun. Mo fẹ́ràn láti máa má dárun sí. Mo lè dárun sí fún, fún oṣù mélòó kan, fún oṣù márùn-ún, mẹ́fa, méje gan, fún ọdún kan gan. Mo like máa máa dárun sí. Ṣùgbọ́n t'emi bá ń bá dárun sí, mo máa ń rí dájú pé mo fọ̀ ọ́. Mo, mo lo àwọn nǹkan tó yẹ kí n lò, ko maa máa ma rùn àbí kí o máa, máa yún mi.

Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ pé ọjà màmá mi mo máa ń ṣi, nítorí pé mi ò lọ́jà tí mò ń tà, torí ẹ mi ò kí ń ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọjà màmá mi, à, ní gbogbo ìgbà tí mo bá wà n lé, ìgbà tí mo bá wà nílé, ìgbà kúùgbà tí mo bá wà nílé, wọ́n máa ń ṣe ìtọ́jú ọjà wọn dáadáa. Ìgbà mí wọ́n le jẹ́ pé wọ́n ń jáde lọ tàbí wọ́n ń lọ síbìkan, wọ́n máa ń sọ fún mi pé kí n tọ́jú ọjà wọn o, kí n ṣe nǹkan bá o, kí n má jẹ́ kí àwọn olè kan, kan má mú ǹkan nínú ilé ìtajà wọn, à, àti àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn ṣá. Wọ́n máa ń sọ fún mi, wọ́n máa ń tọ́jú ọjà wọn, wọ́n máa ń rí dájú wipé ọjà wọn, wọn n jí ǹkan kan lára ẹ, wọ́n máa ń rí dájú pé mo tọ́jú ọjà wọn, mo ṣe ǹkan tó ẹ́ kí ń ṣe. Nítorí ẹ́ náà mo máa ń ṣe ìtọ́jú ọjà. Ṣùgbọ́n ti màmá mi mo máa ń, ti màmá mi, nítorí pé mi ò lọ́jà tèmi ń tọ́jú, mi ò ń, mi ò kí ń tajà.

Èmi ń béèrè pé kí ni àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Mo fẹ́ kọ́ àwọn èdè kọ̀ọ̀kan bí i àwọn èdè Spanish, mo fẹ́ kọ́ French, mo fẹ́ kọ́, mo sì fẹ́ kọ́, mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ Ìgbò, mo fẹ́ kọ́ Hausa. Èdè mẹ́rẹ̀ẹ̀rin yẹn mo fẹ́ kọ́. Mo sì fẹ́ kọ́ èdè Gẹ̀ẹ́sì dáadáa. Mo fẹ́ mọ́n bì wan se sọ èdè Gẹ̀ẹ́sì dáadáa. Mi ò ti è tí kan nkankan nínú èdè Gẹ̀ẹ́sì, mi ò mọ̀ bó ṣé ń sọ dáadáa. Mo fẹ́ kọ́ èdè Gẹ̀ẹ́sì dáadáa. Mo sì fẹ́ kọ́ Spanish, mo fẹ́ kọ́ French, mo fẹ́ kọ́ èdè Yorùbá, mo sì, mo sì fẹ́ kọ́, ah, eh, tí iye nǹkan, nǹkan, nǹkan tí mo sọ tẹ́lẹ̀. Nitori pé àwọn èdè yìí ó ní ìwúlò ti ẹ̀. Ó dà mí lójo pé èèyàn lè máa máa rí DM gbà nínú ẹ.

Hmm, ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn, òun náà ni bíbélì. Aha, ṣùgbọ́n àwọn ènìyàn wọn ò fẹ́ràn irú àwọn ẹ̀bùn bẹ́ẹ̀, nítorí pé nǹkan, nǹkan aládùn, àwọn nǹkan tí ò kíì, tí ò kíì pẹ́ bàjẹ́. Àwọn mìí fẹ́ràn bàtà, àwọn mìi fẹ́ràn aṣọ àti àwọn nǹkan tí ò kíì n pẹ́ bàjẹ́, nǹkan tí ó ti o ní ìtumọ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní bíbélì fún ẹ̀bùn. Àwọn mìíràn wọn ò fẹ́ràn, Wọn wọn wọn ò, wọn ò ti ẹ́le sọ pé ẹ ṣé, nítorí pé mo ra bíbélì fún wọn, wọ́n ò le sọ pé ẹ ṣé. Nítorí pé wọ́n mọ̀ pé bíbélì jẹ́ ẹ̀bùn tó dára jù, ju gbogbo àwọn ẹ̀bùn tó máa ń rò pé òun ló dára jù, òun ló fẹ́ràn jù. Tí n bá fẹ́ fún yàn nǹkan, màá fún un ní bíbélì fún ẹ̀bùn. Tí bàá rò pé ó gbà, tí ò bá fẹ́ràn rẹ̀, màá gbà padà, màá lọ fẹ́ lómi.

Ìgbà gbogbo ni mo máa ń ṣàyẹ̀wò ilé ímeèlì mi. Nígbà gbogbo mo máa ń ṣe, nígbà gbogbo ni o. À, à, ní ọjọ́ kan àbí ní gbogbo ọjọ́, ìgbàkúgbà mo má a ń ṣe. Nítorí pé, à, nígbà gbogbo ló má a ń, ló máa ń fi àwọn ímeèlì kọ̀ọ̀kan ránṣẹ́. Nígbà gbogbo ni, nígbà gbogbo ni. Ìgbà gbogbo ni. Ìgbàkúgbà ló má a ń fi àwọn ímeèlì kọ̀ọ̀kan ránṣẹ́. Nítorí ẹ́ náà ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi ní gbogbo ìgbà. Ní ọjọ́ gbogbo mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi. Ó lè jẹ́ àwọn nǹkan tí mo ti ṣe tó jẹ́ pé wọ́n máa má, ó lè jẹ́ pé, à, nílé ìwé àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n má a má a fi ímeèlì kọ-- àwọn, irú àwọn nǹkan yẹn wọn má a fi ránṣẹ́. Wọ́n má a má a ka láti mọ nǹkan tó ń lọ.

Èmi ò kí ń ṣe o. Ǹnkan tí mi ò kí ń ṣe, mi ò kí ń ṣe. Mi ò gbọ́rí gan. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni sin yiì mi ò gbọ́rí. Àh, láti lè mu nǹkan, láti lè mu omi, láti lè mu nǹkan aládùn, àràrá tàbí láti lè mu omi, mi ò kí ń ṣe. Mi ò gbọ́rí gan. Sì mó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. Ọ̀pá ìfámú rá. Aha, mi ò kí ń ṣe. Ọ̀dọ́ mo jẹ́, mo lè, mo lè mú nǹkan láìsí iniira lára. Ọ̀dọ́ mo jẹ́, mo ṣì lágbára láti ṣe nǹkan tó bá wù mí, mo ṣì lágbára dáadáa láti ṣe nǹkan tó bá wù mí. Bóyá àwọn àgbàlagbà tó máa ń ṣe yẹn, wọ́n ti dàgbà, wọ́n ò ní lè ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yen dáadáa. Wọ́n ní ìwúlò ìrànwọ́, ìrànlọ́wọ́, nǹkan tó máa ràn wọ́n lọ́wọ́, nǹkan tó máa jẹ́ kí, gbogbo nǹkan tó n máa ń ṣe láti, lè rorun fún wọn.

Awọn irun ti mo máa ń ṣe, èmi ò kí ń di irun, ṣùgbọ́n mi ò kí ń di irun. Àmọ́ mo máa ń gé irun mi, màá gé ẹ̀gbẹ̀gbẹ́. Bi-- bi mo ṣe máa ń gé irun ni, màá gé ẹ̀gbẹ̀gbẹ́, màá gé ẹ̀gbẹ́ kan, màá tún gé ẹ̀gbẹ́ kejì. À, màá wá fi, à, ǹkan tó, tó máa, tó máa ṣerun mi di, tó máa dúdú gan, tó wọ́n máa ń pè ní dye ní èdè Gẹ̀ẹ́sì. Màá dye irun mi, màá dye, tó à jẹ́ kó dúdú gan, màá dye. Tí máa ti, tí màá ti dye irun mi bẹ́ẹ̀ yin, a jẹ́ kó wà, a jẹ́ kó wà, à, kí àwọn èèyàn máa wò pé mò ń, irun mi ṣe dáadáa, mò ń tọ́jú ẹ̀ dáadáa, ó sì máa wà níyẹn. Mi ò kí ń sábà máa ń gé irun bẹ́ẹ̀ yin pé mò ń fà irun mi dán, mi ò kí ń ṣe, nítorí pé, àh, bí wò mí, mo, mo, mo fẹ́ràn ju, mi ò, mi ò kí ń tẹ́sí gbọ́ ǹkan tí àwọn èèyàn ń sọ pé kí lọ fà irun koduro. Àwọn, àwọn, àwọn ọ̀rọ̀ wèrè yẹn, ó máa ń bí mi nínú gan.

Ẹ n béèrè pé ṣe mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mi ò fẹ́ràn láti máa má wo àwọn ìràwọ̀. Kí ló ti ẹ wọ́n, kí ló ti ẹ wọ́n pé àwọn, kí ló, kí ló máa ń pe àwọn, àwọn èèyàn tó máa ń wo ìràwọn, tàn máa ń lo, ah, ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ kan ṣá. Mi ò, mi ò fẹ́ràn láti máa wo ìràwọ̀, mi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn rẹ̀. Ìgbà, ìgbà míì gan máa ń bá mi lẹ́rù. Tí èèyàn bá ń wò ó, a máa jẹ́ kí òòyì, òòyì máa máa kọ mi. A máa jẹ́ kí òòyì, orí, orí máa máa ṣe mi bá, orí máa máa ṣe, orí máa máa ṣe mí bákan bákan. A máa jẹ́ kí òòyì kan bí i pé èèyàn wò gbogbo nǹkan tó wà, gbogbo nǹkan ayé. A jẹ́ kí òòyì kàn mi. Mi ò fẹ́ràn, torí ẹ̀ náà mi ò fẹ́ràn láti máa wo ìràwọ̀.

Kí máa s, pàrọ̀ kí má jalè, òótọ́ ọ̀rọ̀ mo fẹ́ sọ ń sọ ń sìn. Mo máa ń ní ò kí n darapọ̀ mọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ná. Mo like, mo fẹ́ràn láti máa máa dá ṣe nǹkan, mo fẹ́ràn láti máa máa dá ṣe gbogbo àwọn nǹkan tí mo bá n ṣe. Mi ò kí n f, mi ò fẹ́ràn láti máa máa darapọ̀ mọ́ àwọn èèyàn. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò fẹ́ràn wàhálà. Nítorí pé tó bá ṣẹlẹ̀ tán ń sìn, a há, a ó, a di nǹkan bí ija, bí ija bí ija. Mi ò fẹ́ràn wàhálà, mi ò fẹ́ràn ìjà. Mo má ń, mi ò kí n fẹ́ràn láti máa máa darapọ̀ mọ́ àwọn èèyàn bẹ́yen ná. Nítorí ẹ náà mi ò ṣe mọ àwọn ta jọ ń gbé ládùgbò kan ná. Mi ò, mi ò, mi ò mọ̀ wọ́n. Mi ò mọ̀ wọ́n. Mo kàn máa rí àwọn kankan, ṣùgbọ́n mi ò mọ̀ wọ́n denu Mi ì ti e mọ̀ wọ́n gan. Mi ò mọ̀ wọ́n, mi ò, mi ò mọ àwọn ta jọ ń gbé ládùgbò, mi ò mọ̀ wọ́n. Àwọn ta jọ ń gbé gan nínú ilé, mi ò mọ̀ wọ́n. Mi ò mọ̀ wọ́n rinu mi ò mọ̀ wọ́n.

Ìgbà mí yẹn àbí ní gbogbo ìgbà gan, ǹkan tó máa ń dá wahaala ńlẹ́ ni, data, àwọn data tí a máa ń lo yẹn. Ìgbà mí a maa máa ń lọ, ìgbà díẹ̀ díẹ̀ ló máa ń lọ, kò ń ṣe ní gbogbo ìgbà ló máa ń lọ. Àwọn data MTN, àwọn data Airtel atàwọn SIM, SIM tí à ń lo, data, data wọn yen, data wọn o kì n sáré bẹ́yẹ̀n, kò kì í yára bẹ́yen, kò kì í yára bí àṣà bẹ́yen. Ta bá ń tí n, ta bá ń lo, bá n bá ń lo, tí a bá ń lo Íńtánẹ́ẹ̀tì, ó máa ń, ó máa ń fa ìṣòro kan, àwọn, ó máa ń fa ìṣòro kookan. A ñkì í lò dáadáa nítorí pé data ta ń lò kò yára, kò yára bí kò yára bí àṣà, kò yára ta bá tí ń lò. Ó dè máa ń bí wa ninu tó bá jẹ́ kí ǹkan tà ń ṣe ó ní ìwúlò, tó bá jẹ́ pé à ń ṣe bí, à ń ṣe, à ń ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé, ti ilé ìwé ni. Ta bá ń tí n, ta bá ń lo, bá ba n lo tí, bi a bá ń lo Íńtánẹ́ẹ̀tì, ó máa ń, ó máa ń fa ìṣòro kan, àwọn, ó máa ń fa ìṣòro kookan. A à lè rí ṣẹ nítorí pé data Kò ì, kò yára, Kò yára bí àṣà. A kàn, a kàn ń gbi gbiyànjú láti ṣe ni. A ń gbiyànjú ati dúró láti lè ṣe ǹkan tó yẹ ká ṣe.

Ẹ ń bèèrè pé ṣe mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa. Nǹkan tó jẹ́ pé ìwúlò ló jẹ́ fún mi ní ọjọ́ iwájú, mo máa ń fi pamọ́ dáadáa. Ààyè, à, ìbéèrè gaan, ah, ẹ, ẹ bẹ̀rẹ̀ dáadáa. Ẹ máa bèèrè pé ṣe mo máa ń fi àwọn fáìlì mi pamọ́, ṣe mo máa ń fi pamọ́ dáadáa. Màá dàá òun pé mo máa ń fi pamọ́ dáadáa, kí n ṣe pa-- ṣe mo máa ń fi pamọ́ dáadáa? Mo máa ń fi, mo máa ń rí dájú pé mo fi àwọn fáìlì mi pamọ́ síbi tó yẹ kó wà. Mi ò kí n, mi ò kí ń dá ǹkan mú bẹ́ẹ̀ mu, mi ò kí ń máa fi ǹkan síbi, síbi bẹ́ẹ̀, màá, wọ́n lè fi ǹkan sí ẹlòmíì, àfi ǹkan sí ibi kan ẹlòmíì, ẹ, kò ní, kò ní ṣe, kò sì ní tí wọ́n bá jẹ́ pé, à, à, fáìlì mi ló fẹ́ fi pamọ́, a sì fi sí ibi mìíràn, tí wọ́n bá jẹ́ pé ọjọ́ iwájú ó ní ìwúlò rẹ̀, a máa mọ̀ wá kí i, a máa ṣe ǹkan ní, a, èmi ò kí ń ṣe bẹ́yẹ̀n. Mo máa ń rí dájú pé mo fi àwọn fáìlì mi síbi tó yẹ kó wà. Èmi kì í ṣe ǹkan bàṣubàṣu, mo sì ń ṣe.

Ke mi máa pàrọ̀, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Àwọn ìbéèrè yìí tí ẹ̀ ń béèrè, oh, oh, oh, ṣe akiyesi. Mi ò gun ọkọ̀ ojú omi rí, mi ò gun rí. Mi ò tí è mọ bó ṣe, bó ṣe máa ń rí lójú omi. Mi ò mọ bó ṣe máa ń rí lójú omi. Àwọn èèyàn kan máa ń sọ pé, ah, ó léwu láti máa mọ, láti máa wà ní ọkọ̀ ojú omi lórí omi, ó léwu gan. Ṣùgbọ́n mi ò, mi ò mọ bó ṣe n rí. Ọkọ̀ máa ń gbọ́ lọ́wọ́ àwọn èèyàn ni. Torí, torí ẹ ná-- mi, mi ò mọ bọ ṣe rí, mi ò wọ inú ẹ̀ rí. Mi ò mọ bó ṣe rí. Bí ya ti n bá ti wọ inú ẹ̀, màá mọ bó ṣen rí, màá mọ bó ṣe ọrùn tó lórí omi. Torí pé àwọn èèyàn máa ń ní pé bó ṣe léwu, léwu tó, léwu tó, ah, ó máa ń rọrùn. Tó bá wà lójú omi, ó máa ń rọrùn. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ǹkan tó máa ń rìn lójú omi. Oh, mo fẹ́ràn láti máa maa, ah, wà ọkọ̀, wá si láti máa wà nínú ọkọ̀. Báyìí tó, bóyá tí mo bá ti, ah, rìn, rìnrìn àjò lọlé iru àwọn nǹkan bẹ́yẹn, mi ò fẹ́ràn láti máa wà lọ́, lójú omi ní, ah, nínú ọkọ̀ ojú omi tí màá ti ń rìnrìn àjò. Mi ò fẹ́ràn ẹ́, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n, ah, kódà mi ò, mi ò dán wo rí, mi ò dán wo rí, mi ò mọ bó ṣe, bó ṣe ń rí gan. Mi ò dán orí, mi ò mọ bó ṣe ń rí.

À, dáadáa, ẹyin máa ń fọ́ o. Ẹyin máa ń fọ dáadáa, ó máa ń fọ dáadáa. Tí èèyàn o bá gbe dáadáa àbí tí èèyàn bá, tí èèyàn bá fi to ẹ-- fi àwọn ẹyin yẹn síbi tó yẹ kó wà, ó máa ń fọ dáadáa. Àwọn olóunjẹ kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti ń gbé ẹyin lọ síbi tí wọ́n máa ṣe é, ó máa ń fọ́ lọ́wọ́ wọn. Bọn ṣe máa ń tọ́jú ẹyin dáadáa leleyi, wọ́n á fi aṣọ sínú ike, wọ́n á dẹ̀ tan àwọn eyin yẹn sínú ẹ. Tí wọ́n ò bá fi aṣọ sínú ẹ, tí bí bá jẹ́ pé ẹyin yẹn wà lórí, ẹni yẹn wà lórí ọ̀kadà pẹ̀lú ẹyin lọ́wọ́, bí bá jẹ́ pé, ojú ọ̀nà ò dáa tó tí ọ̀kadà wọnú kòtò tó wà lójú ọ̀nà, ẹyin, ẹyin lè máa máa dà pọ, ko máa máa fọ́. Nítorí pé nǹkan tó, nǹkan tó bó ẹyin kò, kò lágbára láti, à, láti, à.

Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, orí òki ń fọ́ mi. À, torí bá ń fọ́ mi, mo máa ń ṣe ètò àdúrà, mo máa ń gbàdúrà. Tí mo bá ti gbàdúrà, à, tí mo bá ti sọ àwọn ọ̀rọ̀ mélòó kan, orí fífọ́ yẹn máa ń lọ. À, nǹkan, nǹkan tó ṣe ni, tí torí bá ń fọ́ yàn, ó le jẹ́ pé, o ti ṣe nǹkan lọ́jọ́ yẹn tó jẹ́ pé, ó fa orí fífọ́. Ó lè jẹ́ pé, nǹkan tó ṣe ó lágbára ju, nǹkan tí, ara e le ṣe. Irú àwọn nǹkan beyen náà ó máa ń fa orí fífọ́, ó dẹ̀ máa ń fa ara ríro. À, ṣùgbọ́n èmi ò, mo máa ń ṣe ètò àdúrà, mo máa ń gbàdúrà sí i, ó dẹ̀ máa ń lọ, orí fífọ́ yẹn dẹ̀ máa ń lọ. Ìgbà mí máa ní ara, ara máa rọ mí, mo máa ń ṣe ètò àdúrà, mo máa ń gbàdúrà, ó dẹ̀ máa ń lọ, ó máa ń ṣiṣẹ́.

À, èmi ò kí ń ṣe ìdárayá o. À, ǹkan tèmi máa ń ṣe ni wípé tí n bá ti jí láàrọ̀ kùtùkùtù, à, nítorí pé, à, ibi tèmi ń gbé, à, kò really s, kò fi bẹ́ẹ̀ síná bẹ́yẹn náà, àá kí n níná bẹ́yẹn náà. Mo máa ń jáde síta, mo máa ń rí dájú pé mo fẹsẹ̀ ara mi rìn lọ. Nítorí pé ó daá kèèyàn wá máa ṣe irú, irú àwọn nǹkan bẹ́yẹ̀n náà. Ó máa ń mú, ó máa ń mú, à, àìlera. Ó máa ń mú, à, ó máa ń jẹ́ kí ara ṣekú, ó máa ń jẹ́ kára ṣekúkú. Ó máa ń, ó sì máa ń jẹ́ kí, à, èèyàn ní agbára láti lè ṣe nǹkan. Kò kí ń jẹ́ kówè ó máa tètè, kò kí ń jẹ́ kí ara máa tètè rẹyàn tèèyàn bá ti ń ṣe nǹkan. Kí àwọn máa ṣe irú àwọn nǹkan bẹ́yẹ̀n náà ó máa ń jẹ́ kí, à, agbára dé sí ara láti lè ṣe nǹkan tó bá wúyàn.